Omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Mo máa ń mu omi tó lítà bíi méjì tàbí mẹ́ta ní ojoojúmọ́. Torí pé wọ́n ti sọ fún mi pé omi jẹ́ nǹkan tó dára lára gan-an. Mo sì fẹ́ràn láti máa mu omi tó mọ́, tónítóní. Torí pé omi máa ń bá agọ̀ ara mi ṣiṣẹ́ dáadáa, ó sì máa ń tún jẹ́ kí àìsàn má ráyè nínú ara wa. Èmi náà die tún máa ń sọ fún àwọn èèyàn kí wọ́n máa mu omi dáadáa, torí pé mo mọ̀ pé omi jẹ́ nǹkan gbòógì tí máa ń mú kí ara já kó dá pépé dáadáa. Torí ẹ, èmi náà ń gbìyànjú láti mu omi tó pọ̀, so mo máa ń mu tó lítà bíi mẹ́ta àbí méjì.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá, tí o bá sín? Tí mo bá sín tí n bá ti sín, màá fọwọ́ bọ ẹnu mi ná. Ṣùgbọ́n tí n bá tún wá sín, ó ní nǹkan tí mo máa ń sọ, à-àwọn èèyàn tó bá wà láyika ngbàmí wá ní pé God bless you àbí God bless you, so màá ní pé ẹ ṣé o. So tí n bá sín, ó máa ń, ó máa ń jẹ́ kárà mí tún ṣe dáadáa naa ni, ṣùgbọ́n mo máa ń fi ọwọ́ bọ ẹnu. Tí n bá ti sín, màá fi ọwọ́ bọ ẹnu mi.

Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Ọjọ́ ìbí mi, ó bọ́ sí oṣù kẹfà ní twenty four, ní ọgbọ̀n, eeh fáàdínlọ́gbọ̀n. Ó ni ọjọ́ ìbí mi. Bí mo ṣe máa ń ṣe ayẹyẹ ẹ ni pé àwọn ọ̀rẹ́ mi àjọ máa ń jáde lọ sí ibi àríyá àbí ká lọ sí restaurant láti lọ kán jẹun. Ìyá mi àti àwọn olólùfẹ́ mi, àwọn èèyàn dẹ̀ tún máa ń fi ẹ̀bùn ránṣẹ́ sí mi ní ọjọ́ ìbí mi. Mo máa ń wo ọjọ́ ìbí yẹn gẹ́gẹ́ bí ọjọ́ tí mo máa ń celebrate dáadáa ni.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣègùn ọdẹ? Nígbà tí mo kẹ́yìn lọ sí ìṣègùn, ìṣègùn ọdẹ, ó ti pẹ́ gan-an kódà mi ò tí è lè so pé mo máa ń sábà lọ sí ìṣègùn ọdẹ torí pé mi ò tí è mọ ohun tí ìṣègùn ọdẹ máa ń jẹ́ àbí ohun tó wọ́n ń pè ní ìṣègùn ọdẹ. Ọdẹ, ọdẹ tí mi mọ̀ ni pé ọdẹ tó máa ń pa ẹran nínú igbó tí wọ́n dẹ̀ máa ń mú àwọn ẹran wálé láti wá pa, pa wọ́n kí àwọn èèyàn lè jẹ àwọn ẹran àti oríṣiríṣi àwọn ọdẹ ni mo mọ̀.

Ṣé o máa ń ṣe ìmùdójúìwọ̀n software rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmùdójúìwọ̀n software mi nítorí pé àwọn software ló máa ń jẹ́ kí hardware mi kó ṣiṣẹ́ dáadáa. So àwọn software tí mò ń lò, àwọn software tí mo mọ wípé ó kò ní virus àbí kò ní ìkankan tó lè pa, eh, system mi lára, òun ni mo máa ń lò. Mo dẹ̀ máa ń ṣe òfin tó tó ṣe ìmùdójúìwọ̀n dáadáa lórí wọn kí n tó gbà wọ́n àbí kí n tó lò wọ́n. Mo máa ń ríi wípé ó jẹ́ ilé tí àwọn èèyàn ń lò dáadáa tó sì tún jẹ́ wípé ó máa ń jẹ́ ilé tí ó ní, eh, security tó tó, òun ni mo máa ń lò fún software tí mo máa ń lò fún system mi.

Oúnjẹ wo ni o mọ bí a ti ń sè é dáadáa? Mo mọ bí a ti ń se ẹ̀wà gan, torí pé ẹ̀wà ni oúnjẹ tí mo fẹ́ràn jù lọ. Nítorí ìdí èyí, oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà láti sè ẹ̀wà, mo sì mọ̀ sí i gidi gan ni. Mo lè se ẹ̀wà tí màá jẹ lásán, tí mo lè fi jẹ búrẹ́dì tàbí kí n fi mu gààrí. Irú ẹ̀wà bẹ́ẹ̀, mo máa ń fi epo dùn ún dáadáa. Tí epo bá ti wà níbẹ̀, tí epo yẹn ṣe ẹ mọ́ dáadáa, tí mo sì fi àyè gba ẹ̀wà yẹn kó rọ̀ dáadáa, ó máa ń pẹ́ tí mo fi ń sè é. Tó bá ti rọ̀ dáadáa tí epo yẹn tún ti rọ̀ papọ̀ mọ́, màá ra fi iyọ̀ kékeré si. Tí edé bá wà, màá fi edé sí i. Màá fi ẹja sí i tí ẹja bá wà níbẹ̀. Ìgbá mí kan mo lè dín dòdò sí i tí màá fi jẹ ẹ́. Jáà, ẹ̀wà yìí máa ń dùn gan. Mo fẹ́ràn.

Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? Àwọn àkópọ̀ fún ìrìnàjò tí mo máa ń ṣe ni wipé mo máa ń plan ìrìnàjò mi dáadáa. Torí ẹ́ tí n bá fẹ́ rin ìrìnàjò lọ síbí kan, àwọn nǹkan tí mo kọ́ko máa ń ṣe ni pé mo máa ń jẹ́ kí ó jẹ́ pé àsìkò tí gbogbo àwọn ìrìnàjò tí mo fẹ́ rìn tí o gbogbo ẹ́ tí ó ti pọ̀, òhun ni mo máa ń lọ. Tí n bá ti kúrò níbí kan, màá lọ síbò mi. Àwọn ọ̀nà tó bá ti jọ mọ́ra wọn kó má baà jẹ́ pé màá máa ṣe ìdààmú tó pọ̀. So eléyi máa ń fún mi ní ààyè láti, láti rin ìrìnàjò mi kí n dè wà effective dáadáa. So mo máa ń ṣàkópọ̀ ìrìnàjò yẹn, mo dẹ̀ máa ń gbìyànjú láti mú gbogbo n tí n bá nílò lórí ìrìnàjò yẹn dání.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? O ti pẹ́ gan tí mo ti lọ wo eyín mi nitorí wipé lọ́pọ̀lọpọ̀ ìgbà ìgbà tí eyín ò bá ti yọ mí lẹ́nu, mi ò kí ń lọ sí ilé ìwòsàn láti lọ wo eyín mi. Àfi tó bá jẹ́ wípé mo ní ìyọnu nínú eyín mi, bóyá o n ro mi àbí ǹkan kan dùn mí, ọ̀ún ló máa ń fún mi tí mo fi lè lọ sí ibi tí wọ́n ti ń ṣètọ́jú eyín láti lọ wo eyín. Ṣùgbọ́n tí ò bá sí irú àwọn nǹkan báyìí, mi ò kí ń lọ wo eyín mi ní òrékóòrè. Kódà o ti ẹ̀ ti pẹ́ tí mo ti lọ wo eyín mi. O ti tó bi ọdún méjì sí mẹ́ta àbí mẹ́rin tí mo ti wo eyín mi kẹ́yìn. Ṣùgbọ́n mo máa ń fọ, mo sì máa ń rí pé eyín mi mọ́ dáradára. Kò sí ǹkan kan tó ṣe mí léyín, ó dúró dáradára, ó sì pọ̀

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Mi ò kí ń bèrù ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn rárá. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń fẹ́ fi ọ̀pọ̀lọ́ mi láti fi mọ ọ̀nà dáadáa. Tí n bá ti gbọ́ tẹni, tí ẹni tó bá ní pé kí n wá sọ́dọ̀ òun tó bá ti júwe dáadáa, màá kàn lo ìjuwe tó ti júwe fún mi láti wá ọ̀nà fún rara mi. Ṣùgbọ́n nígbà mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti sọnù nítorí pé mò ń wá ọ̀nà. Tàbí ìgbà mìíràn, mo máa ń lo Google location láti fi wá ọ̀nà. Ṣùgbọ́n àwọn kìní yìí ó máa ń dàrú nígbà mí. So mo máa nílò láti bèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ìgbà náà láti má jẹ́ kí gbogbo ọ̀nà dàrú mọ́ mi lójú. So lẹ́ẹ̀kọ̀kan, mo ti bèrè ọ̀nà dáadáa.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, kódà bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mi ò ní pẹ́ máa lọ sí ilé ìjọsìn fún ìsìn Bible study tí a máa ń ṣe lọ́sọ́ọ̀ọ̀sẹ̀. Ilé ìjọsìn ọjọ́ ìsinmin mi ò kìn fi ṣeré ìyẹn ni ọjọ́ sunday ìgbà yìí, màá ti jí láti òwúrọ̀ láti lọ yin Ọlọ́run lógo torí mo fẹ́ràn Olúwa, mo fẹ́ràn Ọlọ́run gan. So mo má ń lọ sí ilé ìjọsìn dáadáa láti láti yin ọlọ́run àti láti gbàdúrà sí ọlọ́run. Mo sì tún máa ń encourage àwọn èèyàn náà láti wá sí ilé ìjọsìn láti wá mọ Ọlọ́run sí. Ilé ìjọsìn jẹ́ nǹkan tó dára, ó jẹ́ ibi tí a ti máa ń pàdé gẹ́gẹ́ bí onígbàgbọ́ nínú Ọlọ́run. Ǹkan tó da ni ilé ìjọsìn jẹ́.

Nígbà wo ni o kẹ́yìn ní àlà burúkú? Mi ò kí ń fi bẹ́ẹ̀ ṣàkíyèsí àwọn àlà tí mo máa ń lá láti mọ ilé tó jẹ́ burúkú àbí eyii tó jẹ́ dáadáa níbẹ̀, ṣùgbọ́n mo ti lá àlà burúkú náà ní inú oṣù ta wà yìí. Mo lérò pé mo ti lá, ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ rántí bóyá mo ti ẹ lá àlà burúkú gan. Torí mi ò kí ń fi bẹ́ẹ̀ rántí àlà mi dáadáa, kò jẹ́ kí ń mọ̀ bóyá mo ti ní àlà burúkú ní àìpẹ́ àbí. Ṣùgbọ́n mo máa ń lá àwọn àlà burúkú lẹ́ẹ̀kọ̀kan, bóyá àlà burúkú tí mo lá, mo ti lá ní oṣù ta wà yìí. Láàárín oṣù yìí, mo ti lá àlà burúkú kan. Mo lérò pé màá ti fẹ́ ẹ lá àlà burúkú kan àbí méjì.